Rárá mi ò kí ń kọ orin kẹ́lẹ́ nítorí pé mi ò mọ orin kọ. Mi ò ní ohun orin. Mi ò mọ bí wọ́n ṣe ń kọ orin. Ṣùgbọ́n tí mo bá rí èèyàn tí ó lè kọ́ mi bí màá ṣe máa kọ orin kẹ́lẹ́, mo máa nífẹ̀ẹ́ sí i. Tí ẹ bá ní ẹ̀yàn tí ẹ lè sọ fún mi tí ó lè máa kọ́ mi, mo máa nífẹ̀ẹ́ sí i àti kọ.

Rárá, mi ò fẹ́ràn ìjiyàn nítorí pé tí ìjiyàn bá ti pọ̀ jù ó máa ń di ìjà. Ohun girl ye ṣe ń kó sí bọ̀bọ́ ẹ lẹ́nu ní orí ọ̀kadà, kò dè lè gbé ẹnu kúrò níbẹ̀ torí àwọn méjì ni. Ṣùgbọ́n mi ò kí ìjiyàn nítorí pé mi ò fẹ́ kí èèyàn, kí ìjiyàn kó di pé àwa ń sọ̀rọ̀ sí ara àbí bóyá àwọn ń jà. Nítorí è ni èmi ò se fẹ́ràn áti mà jiyàn mi o kì jiyàn.

Mo fẹ́ràn kí n máa gbọ́ orin àpàlà àti jùjú. Ìgbà mìíràn mo máa ń gbọ́ fújì nítorí pé àwọn orin tiwa-tiwa tí èmi fẹ́ràn ni kí máa gbọ́ nìyẹn. Èmi ò kí ń gbọ́ orin oní tí òyìnbó, mo fẹ́ràn àwọn tàkasúfèé dáadáa nítorí pé àwọn orin tí wọ́n máa ń mú ọpọlọ wá sí ẹ̀mí nìyẹn. Ọ̀dọ̀ àgbà sí ni mo gbé, ní ọ̀dọ̀ arúgbó tí mo gbé iru àwọn orin tí wọ́n máa ń gbọ́, òun niyen orin tí èmi gbọ́n jù mọ́, ò ní àwọn iru àwọn orin báyìí.

Mo ma ń rin ibi iṣẹ́, ibi tí mo ti ń ṣiṣẹ́ kò fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀ sí ibi tí mò ń gbé, tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ tí màá ti jáde kúrò ní ilé, màá rin ìrìn bí i wákàtí kan tí ìrìn kí n tó dé ojú títì. Mo bá ti rínrin wákàtí kan tí mo bá ti dé ojú títì, màá dá ọ̀kadà dúró, ọ̀kadà ibi iṣẹ́ ni màá dá dúró tí màá sì fún un ní owó nígbà tí mo bá dé bẹ́ẹ̀. Tí mo bá sì ń bọ̀, wọ́n ti ṣètò àwọn ọkọ̀ tí ó máa ń gbé wa wá láti ibi iṣẹ́ wá sí ilé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi torípé fífi ìfẹ́ hàn wà nínú à ń pín oúnjẹ. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ dáadáa. Mo máa pín oúnjẹ pẹ̀lú oríṣìíríṣìí àwọn èèyàn, àwọn ọ̀rẹ́ mi, àwọn mọ̀lẹ́bí mi àti gbogbo àwọn ará àdúgbò, mo máa pín oúnjẹ fún wọn. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ púpọ̀, ṣùgbọ́n nígbàmí kí í ṣe gbogbo ìgbà. Boya tí àjọ̀dún kan bá wà, ká gbé oúnjẹ káàkiri, ká pín oúnjẹ fún gbogbo àwọn èèyàn àti àwọn ọmọ aláìní ìyá.

Mo ní bí i oṣù kan láti fi sinmi ní ọdọọdún. Ó ní ààyè tí ibi iṣẹ́ mi tí o fi kalẹ̀ fún mi bí i oṣù kan ní ọdọọdún láti fi sinmi. Tí wọ́n bá sì sin fún mi ní ìsinmi yìí, èmi máa ń lọ sí òkè òkun láti lọ se ìsinmi náà. Ìgbà kẹ́yìn tí mo lọ, mo lọ sí ìlú Faransé ní bí i oṣù bí i mẹ́jọ sẹ́yìn. Mo lọ sí ìlú Faransé láti lọ se ìsinmi oṣù kan mi.

Mi ò pin pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, èmi ò kí ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, torí pé ó ní àlùpùpù ló ní iṣẹ́ tó ń ṣe. Mo ń ṣiṣẹ́ tẹ́mi, fun owó tẹ́mi ọ̀rẹ́ mi ṣiṣẹ́ tiẹ́, fun owó tiẹ́. Kò sí ẹni tí ó ń pín owó fún'ra wọn, àwọn oń pín owó wọn pẹ̀lú mi, èmi náà ò pín owó títẹ́mi pẹ̀lú wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ wipé iṣẹ́ dáwàpọ̀, iye tí a bá ti jọ ládèún pé a máa pín sí, òun náà ni a máa pín sí. Ṣùgbọ́n pé ká dédé máa pín owó láàrín ara wa, láìṣẹ́ wípé bóyá a jọ dájọ, èmi ò pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi o, mi ò jẹ́ wọ́n lówó.

Batiri fóònù mi ó ma ń dúró pẹ́. Ìgbà mí tí mo bá fi síná dáadáa tí ó sì gbaná tán ó máa ń dúró ọjọ́ méjì, ìgbà mì ó máa ń dúró ọjọ́ mẹ́rin. Tí ó bá se gbaná síi ni o se máa ń dúró síi. Nítorí pé bátìrì rẹ̀ ó ní agbára dáadáa. Irú fóònù tí èmi ń lò ó sì wọ́n púpọ̀. Bátìrì rẹ̀ náà sì da. Mo máa ń lo bí i ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́rin. Ó lè dúró fún ọjọ́ méjì bátìrì fóònù mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú oríṣiríṣi. Ìlú tí mo ti dé báyìí ó ti ń lọ bí ìlú ogójì. Láàárín ìlú wá, mo ti lọ bí mẹ́tàdínlógún, mo si ti lọ sí ìlú òkè òkun. Mo ti lọ sí ìlú oríṣiríṣi nítorí pé iṣẹ́ máa ń gbé mi káàkiri gbogbo ìlú.

A bẹ́ẹ̀ni, mo jẹ́ èyàn tí ó fẹ́ràn akọ púpọ̀. Mo ní gíláàsì oorun oríṣiríṣi bíi mẹ́wà torí mo fẹ́ràn akọ tó pọ̀ dáadáa. Tí mo bá ti wọ aṣọ, màá lo gíláàsì oorun tí màá tì mọ̀ pé o bá aṣọ náà mú, òun ni màá wọ̀ lé lórí. Oríṣiríṣi gíláàsì oorun ni mo ní. Mo ní èyí tí ó fẹ̀ ní ojú, mo ní èyí tí ọ ro rà ṣe ti ní, mo sì ní èyí tí ó dúdú dáadáa, mo lè yí tí ò tún dúdú tó àwọn kan. Oríṣiríṣi gíláàsì oorun tí ó wà ni mo ti rà. Màá sì nífẹ́ sí àti ra gíláàsì oorun oríṣiríṣi sí, nítorí pé mo fẹ́ràn akọ púpọ̀